Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún irin àjò? Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún eré àjò? Eré, o ti pẹ́ lori ó lè jẹ́ àwọn ẹrù mi àti nǹkan kan. Ìyàṣẹwò, mo máa ń múra náà fún irin àjò mi wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó di àkókò yẹn.

Ṣé o má n ṣe ìpè fídíò? Ṣé kí èmi má n ṣe ìpè fídíò, bẹ́ẹ̀ni mo má n ṣe ìpè fídíò. Nìí nìí ǹkan bí ìjẹta ìjẹrin fitio, ìpè fídíò ni mo máa ń ṣe mo máa ń ṣe fitio call bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fitio.